Dáadáa mo máa ń gba àwọn ímélì àíwúlò láti different sources tí mi ò tíì ẹ mọ̀ gan. Mo kan mo máa ń delete wọ́n ni. Àwọn tí mi ò mọ̀ wọ́n rí, tí mi ò subscribe anything látọ̀dọ̀, máa bí má ṣe máa gba ímélì wọ́n nìyẹn. Àdẹ àwọn tí mo dẹ̀ subscribe nǹkan kan lọ́dọ̀, most time àwọn information information update wọ́n máa ń sẹǹ di sí mi, mi ò kí ń like ẹ.

Ìwà ìṣọwọ́ mi dá o. Mi ò ní ìwà kíwà, ìwà ìṣọwọ́ mi dá. Ìwà ìṣọwọ́ mi dá, ó dá gan ni. Àwọn tó, àwọn tá jọjọ ń gbé papọ̀ wọ́n like ìwà ìṣọwọ́ mi. Bẹ́ẹ̀ ni, òótọ́ ni mo sọ yẹn. Ìwà ìṣọwọ́ mi dá.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream òun ni vanilla flavour. Mo like vanilla flavour dáadáa. Mo dè má like kí ice cream kó wà kó ice kó wà ice kó máa sàn. Tó bá ti melt mi kì í like ẹ̀. Mo like ìgbà tó bá ti wà ice à mo dè má like vanilla flavour bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni mo máa ń mu èrò, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera nígbà mí, nígbà mí timo bá ti ṣiṣẹ́ tí ara mi ń ṣe bákan bákan, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, mo máa ń mu, mo máa ń mu.

Mo máa ń ṣe, mo máa ń ṣe àtúnlo àwọn ǹkan, mo máa ń ṣe àtúnlo àwọn ǹkan dáadáa gẹ́gẹ́ bí àwọn ǹkan tó bá, tí mo bá ti rà tó jẹ́ pé, eh, a lè, a lè kó wọn dànù. Mo máa ń lò, màá fi ṣe ǹkan mi bí àwọn plastic. Àwọn plastic mo lè kojọ kí n fi máa ṣe ǹkan mi àbí kí n máa da nkan mi sínú ẹ̀

2014 ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Although, after graduation mi láti ilé ìkàwé, mo tún ń lọ fún àwọn bíi seminar, àwọn workshop, àwọn training níbi iṣẹ́ tó jẹ́ pé wọ́n tún, ta tún ń kẹ́kọ̀ọ́ níbi ibẹ̀. But, ilé ìwé gọ́ńgọ́ńgọ́ńgọ́ńgọ́ńgọ́ń the last time tí mo lọ was 2014.

Oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀, òun ni búrẹ́dì àti tíì. Mo máa ń jẹ búrẹ́dì àti tíì láàárọ̀. Ìgbà mẹ́rin láàárọ̀, mo dẹ̀ máa ń jẹ noodles. Ìgbà míì láàárọ̀, mo máa ń mu ògì pẹ̀lú àkàrà. Ìgbà míì láàárọ̀, mo máa ń wọ̀mọ́ oúnjẹ tó bá ti kù bíi rice kí n jẹ láàárọ̀ kí n tó máa jáde lọ síbi iṣẹ́. Nǹkan tí mo máa ń jẹ láàárọ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn. Gíláàsì oòrùn méjì ni mo ní. Ìkan dúdú, ìkejì búlúù ni. Gíláàsì oòrùn méjì tí mo ní nìyẹn mo lè máa ń wọ̀ọ̀ lẹ́ẹ̀kọ̀kan. Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ̀ ọ́ ṣá. Mo ń wọ̀ọ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni Web3. Mo fẹ́ kọ́ Web3 technology. Mo fẹ́ kọ́ AI, bí wọ́n ṣe ń lo AI fún different, office assistant. Nǹkan tí AI lè máa assist mi àti máa ṣe láti ibi iṣẹ́ níbi iṣẹ́. Mo dẹ̀ fẹ́ kọ́ Web3 yẹn kí n mọ bí Web3 technology ṣe ń ṣiṣẹ́, bí èèyàn ṣe lè máa fi máa rówó. Ǹkan tí mo fẹ́ kọ́ dáadáa nìyẹn.

Bẹ́ẹ̀ni àwọn fáìlì mi kọ̀ọ̀kan wà tí mo fi pamọ́ sórí cloud. Àwọn attendance activities wa, office activities wa órí cloud ló ti ẹ̀ wà. So a lè edit ẹ̀ láti ibi tó ti wù wá anytime táa bá ti ní access to internet. So àwọn, àwọn dọ́kúmẹ̀ǹtì mi kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n wà lórí cloud, lórí internet.

Èmi máa ń jẹran dáadáa. Mò láìkì ẹran. Mò jẹ́ ẹni tó jẹ́ pé tí ó bá ṣẹran nínú oúnjẹ, mì kí ń láìkì àti j'oúnjẹ yẹn, mì kí ń wá encourage àti j'oúnjẹ yẹn. So mò láìkì ẹran, mò láìkì ẹran gan. That's one of my favorite thing in food.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni jogging, street jogging. Mo tún ń láì kí volleyball, mo láì kí football, mo láì kí swimming. In fact swimming ni the best. Mo láì kí swimming.

December fourteenth, twenty twenty-five ni mo ko ǹkan-ǹkan tuntun níbi iṣẹ́. Ọjọ́ yẹn lá n lọ fún capacity building training. So ọjọ́ ẹn ni mo kẹ́ ǹkan-ǹkan tuntun níbi iṣẹ́. Ǹkan táa dẹ́ kọ́ ni bí wọ́n ṣe ń manage records àti bí wọ́n ṣe ń manage, bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń manage memo, bí wọ́n ṣe ń kọ memo. Ǹkan tó yẹ ká, ká ṣe ká tó send memo àbí tí a bá fẹ́ kọ memo.

Dáadáa mo máa ń gun kẹ̀kẹ́. Ah, I ride bicycle very well. Mo mọ bi a ṣe ń gun kẹ̀kẹ́. Àti ìgbà kékeré mi ni mo ti ẹ̀ ti ń gun kẹ̀kẹ́. Àti ìgbà tí mo ti wà ní primary school ni mò ń gun kẹ̀kẹ́. Isìn yí gan, mo mọ machine ń gùn. So mo máa ń gun kẹ̀kẹ́ gan.

Àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, mo, mo máa ń ṣe dáadáa pẹ̀lú wọn, mo máa ń ràn wọ́n lọ́wọ́. Tí wọ́n bá ti fẹ́ ìrànlọ́wọ́ mi, mo máa ń render é fún wọn dáadáa. Èmi náà tí mo bá ní ìdí ìrànlọ́wọ́ wọn, wọ́n máa ń ràn mí lọ́wọ́ nà. So bá ṣe ń ṣe fúnra wá ni ẹ́. Gbogbo àwọn colleague ni ibi iṣẹ́ a wà in a good time a ní issue, a kí n ní issue.

Mo fẹ́ràn jiyàn dáadáa, especially tó bá jẹ́ ti football argument. Mo máa láìk átí máa jiyàn, ṣe jiyàn. Torí àwọn kan wà tí wọ́n ti ẹ̀ mọ́ record club tí wọ́n support. So, mo láìk átí máa bá wọn jiyàn kí n máa, kí n máa tó wọn sọ́nà.

Ẹ̀ méjì ni mo máa ń fọrun mi lójoojúmọ́. Mo máa ń fọrun láàárọ̀ kùtù, mo dẹ̀ máa ń fọrun kín tó lọ sùn. Ní nǹkan bi aago mọ́kànlá mo máa ń fọrun àbí aago mẹ́wàá nígbà mi, torí aago méjìlá ni mo máa ń sùn temi. Aago méjìlá, aago, aago mọ́kànlá ni mo máa ń sùn. So mo máa ń fọ́run ní aago, bí aago mẹ́wàá at least, ti mo bá ti jẹ oúnjẹ alẹ́ tán àtàárọ̀ kùtù.

"Tẹ́lẹ̀ nígbà tí mo teach ní àsìkò ìgbà COVID-19 yẹn ni mo ṣiṣẹ́ láti ilé rí. Àmọ́ nísìnyí o, mi ò ṣiṣẹ́ láti ilé mọ́. Mo máa ń lọ sí offisi lọ ṣiṣẹ́ mi ni. Mi ò ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ mìí tí máa kan ni pé mo ń ṣe láti ilé ni pé ìgbà mi wọ́n lè pè mí tí mi ò bá lọ ibi iṣẹ́ wọ́n lè pè mí kí wọ́n bèèrè ǹkan kan lọ́wọ́ mi, màá dẹ̀ sọ sàlàyé bí wọ́n a ṣe ṣe." Ó parí.

Bẹ́ẹ̀ni, ìgbà mí tí iṣẹ́ bá ti pọ̀, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí iṣẹ́ lọ, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ìyẹn là ń pè ní overtime. Mo máa ń ṣe, mo máa ń ṣe torí ìgbà mí, a ṣa-- a need láti ṣe nǹkan tó jẹ́ pé a need láti pààrọ̀ ẹ̀ before within a given, within a specific period of time. So tí iṣẹ́ yẹn bá ti gbà fún wa pé ká ṣe overtime, a máa ṣe, a máa dúró ṣe.

Mo máa ń wojú àwòrán bíi ẹ̀ẹ̀rẹ̀ márùn-ún sí méje lójoojúmọ́. Mo máa ń wojú àwòrán dáadáa. Mo láìká tí máa wo àwọn àwòrán. Èmi jẹ́ ẹni tó láìkì a tí máa wo àwòrán. Mo dẹ̀ máa ń wò bíi ẹẹ́ márùn-ún sí ẹẹ́ méje lóojọ́.

Well, mo, mo máa ń pín oúnjẹ mi pẹ̀lú olólùfẹ́ mi. Mo máa ń pín oúnjẹ mi pẹ̀lú olólùfẹ́ mi. Ẹni tí mo bá fẹ́ràn, tá jọ wà, tí mo bá ń jẹun àbí tí wọ́n bá gbé portion oúnjẹ tìtẹ̀ mi fún mi, a lè jọjọ pín dáadáa. Torí àwọn náà máa pín títí wọn pẹ̀lú mi. So mo máa ń pín oúnjẹ pẹ̀lú ènìyàn.

Èmi ò tíì lọ́kọ̀ titẹ̀ mi, mi ò tíì lọ́kọ̀ titẹ̀ mi. Ṣùgbọ́n mo máa ń bá ọ̀gá mi ra epo sinu ọkọ̀ rẹ̀ nígbà tó bá ti ràn mí. So kò ní specific time. Ehen. Àmọ́ tó bá jẹ́ pé mo lọ́kọ̀ titẹ̀ mi ni, mo máa mọ time tí mo máa ń ra epo sinu ọkọ̀ mi. So mi ò tíì lọ́kọ̀ titẹ̀ mi tí màá fi ní pé ọjọ́ báì báì ni mo fi ń ra epo sinu ọkọ̀ mi.

Ẹ̀rẹ̀ méjì nínú ọ̀sẹ̀ ni mo máa ń ṣe mọ́tótó ilé mi. Ọjọ́ Wednesday, mo máa ń ṣe mọ́tótó ilé mi. Àtọ́jọ́ Saturday, mo máa ń ṣe mọ́tótó ilé mi. Ọjọ́ Wednesday yẹn, mo máa ń fọ aṣọ mi, mo dẹ̀ máa ń mop. Ọjọ́ Saturday, mo máa kó gbogbo nǹkan jáde, màá gbá gbogbo ilé mi, màá ṣe mọ́tótó ilé mi daáda.

Èmi ò láìsàn ìkóríra kankan sí oúnjẹ kankan ní tèmi. Mi ò ní àìsàn ìkóríra kankan sí oúnjẹ. Kò sí oúnjẹ tí mi ò jẹ, kò sí oúnjẹ tí mi ò mọ̀ọ́ jẹ, kò sí oúnjẹ tí mi ò mọ̀ọ́ jẹ. Mo ti lọ sílẹ̀ ilẹ̀ Ígbò, ilẹ̀ Hausa, oúnjẹ wọn tí wọ́n bá ti ṣe dáadáa kò sí ilé tí mi ò jẹ. Mi kì í kóríra oúnjẹ n tèmi.

Àkókò alẹ́ ní aago méje ni mo fẹ́ràn jù. Igbayen mo ti dé láti ibi isẹ mo ti wẹ̀, ìyàwó mi ti dé àti jọjọ wa n lé, àti jẹun, a de máa wo tẹlifísàn. Àkókò yẹn ni mo like jù. Àkókò tó jẹ pé èmi àti àwọn fámílì mi máa jọjọ wa táa ń ṣeré. Àkókò tí mo like nínú, nínú ọjọ́ niyen.

Ìgbà tí mo kẹ́yin fọ̀, ìgbà tí mo kẹ́yin fọ̀ kò ì pẹ́ àmọ mi ò lè, mi ò lè rántí déètì yẹn gangan-gangan. Àmọ́ kò ṣá, kò tí ì pẹ́. Kò pẹ́ tí mo kẹ́ ìfọ̀, kò pẹ́ tí mo kẹ́ ìfọ̀.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Mi mọ̀ bó ń ṣe ń lọ owó osí I'm a right handed person. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò ṣiṣẹ́, ọwọ́ ọ̀tún ni mo fi ń kọ nǹkan, ọwọ́ ọ̀tún ni mo fi ń jẹun, ọwọ́ ọ̀tún ni mò ń lò.

Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń fọ́n dáadáa. Mo mọ, mo máa ń fọ́n gan láàárín àwọn ẹlẹ́gbẹ́ nígbà mií. Mo mọ bi a ti ń fọ́n, mo mọ bi a ti ń fọ́n, mo mọ bi a ti ń fọ́n. Especially tí a bá ti ń argue.

Workspace ni tébù iṣẹ́ mi. Workspace tó jẹ́ pé àwa mẹ́rin là ń lo tébù kan. Àwa mẹ́rẹ̀rin dè ní individual system. So bí tébù iṣẹ́ mi ṣe rí ni ẹ́. Àwọn ọ̀gá wa nìkan ló ní private table, work table.

Mi ò kì ń tan Ìkíni lórí fóònù mi, mi ò, mi ò, mi ò download ẹ̀, mi ò download ẹ̀, mi ò activate ẹ̀, mi ò tan Ìkíni lórí fóònù mi. Mi ò tíì, mi ò tíì activate ẹ̀, mi dẹ̀ miò tiẹ̀ jẹ̀ fẹ́ lò ó gan.

Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí o. Mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. Bó jẹ́ kékeré o, ìwọ ni canoe, ìwọ ni ship àbí boat, mi ò tíì rìn pẹ̀lú ìkankan rí nínú wọn. Torí mi ò wà níbi riverine area. Mi ò tíì gbé ní riverine area rí. So mi ò tíì, mi ò tíì rìn lójú, nínú ọkọ̀ ojú omi rí.

Èmi ò jẹ gomu rí. Mi ò mọ̀ nǹkan tó ń pè ní gomu. So mi ò jẹ, mi ò jẹ rí. Mi ò kí ń jẹ gomu. Mi ò kí ń jẹ gomu. Lára gbogbo oúnjẹ tí mo ń jẹ, mi ò mélòó tí wọ́n ń pè ní gomu. So mi ò jẹ gomu rí. Mi ò kí ń jẹ gomu.